Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Mo máa ń dé ibi tí mo bá ń lọ, ibi yowu tí mo bá ń lọ, mo máa ń dé ibi bẹ́ẹ̀ ní àkókò torí tí mo bá ń pẹ́ dé àwọn ibi tí mo ń lọ, tó bá jẹ́ ibi iṣẹ́ ni àbí ibi ìpàdé, á dàbí ìgbà tó jẹ pé èèyàn ò mọ nǹkan tí ó ń ṣe tàbí èèyàn o ka iṣẹ́ kún. Ìyẹn máa ń mú mi láti tètè jí. Tí n bá ti tètè jí, màá ṣe àwọn nǹkan tí o bayẹ kí n tètè ṣe. Àwọn èyí tí mo bá rí pé ó máa ń dá mi dúró, tó máa ń, dá mi dúró, tó lè fa ìdíwọ́ tí màá fi tètè, tí màá fi pẹ́ dé ibi tí mò ń lọ. Màá gba sẹ́gbẹ̀ kan. Ẹ̀hẹn. Torí mi ò ní fẹ́ kí ǹkan dá mi dúró láti tètè dé ibi tí mò ń lọ. Ìyẹn máa ń mú mi láti tètè dé àwọn ibi tí mò ń lọ. Tí n bà dẹ́rì pé mo fẹ́ pẹ́, màá rí pé mo wá ohun ìrìnsẹ̀ bí mọ́tò àbí ọ̀kadà tó máa tètè gbé mi lọ sí ibi tí mò ń lọ, tí màá ba fi lè dé ibi bẹ́ẹ̀ lákókò. Ìyẹn ló máa ń fi mú mi tí mo fi máa ń dé ní àkókò.